Ìbéèrè gidi ni ìbéèrè yìí tòrí pé láti bí ì òṣù bí márùn-ún àbí mẹ́fà sẹ́yìn ni mo ti ní àwọn nǹkan tí mò máà ń ṣe lára àárọ̀ tó jẹ́ pé mi ò tẹ̀tẹ àfi tí mi ò bá sí ní ìnú ilé tí mìo sún ìnù ilé mi, òní kàn ni mò lè máa ṣe àwọn nǹkan yìí. Ṣùgbọ́n tí mo bá wà ń lé, ó ti ní àwọn nǹkan kàn tí mò máà ń ṣe ìyẹn lójoojúmọ́ tí ń bá ti kọ́kọ́ jí. Àkọ́kọ́, òhùn tí mo tìẹ eléyì mò fẹ́ máa ṣe, mo fẹ́ máa tí ń báa ti jí, nǹkan àkọ́kọ́ tí mò fẹ́ máà ṣè mi ò fẹ́ mú fóònù mi, mò fẹ́ kọ́kọ́ gbàdúrà. Ọ, báì náà mí tí màá fi àdúrà púpọ̀ bẹ̀rẹ̀ ọjọ́, ṣùgbọ́n mò fì fẹ́ láti ṣe báyì tí ń bàá kọ́kọ́ jí. Bìbèèlì nì màà ń kọkọ kàà. Màá kàà chapter kàn nínú Bíbélì mi. Tí ń bá ti ka chapter kàn nínú Bíbélì yì tán, màá rí i bò yáá gbàdúrà ránpẹ́. Tí ń bá ti dìdè lórí ibùsùn mi, nǹkàn àkọ́kọ́ tí màá kọ́kọ́ lọ ṣe ni pé màá lọ ṣe press up. Press up yẹn mò bẹ̀rẹ̀ látòrí kí ń ṣe mẹ́wàá lójòòjúmọ́, mò ń fikún ní gbògbò ìgbà. Mo tún ṣe, mò ṣe ògún, jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ báyìí mò ń ṣe ọgọ́rùn kàn lójòòjúmọ́ tí àgbára mi dẹ́ẹ̀ ti gbè dáàdáà. Mò rí i pé tí èèyàn bá ti ń gbìyànjú láti ṣe nǹkàn ní gbògbò ìgbà, ó máa ń jẹ́ kí èèyàn tùn ní àgbárà láti ṣe é ṣì dáadáa sóò. Mò ń ṣe ìyẹn lójoojúmọ́. Tí ń bàá dẹ̀ ti ṣe ìyẹn tán, màá wá lọ fọọnú. Èè, mi kì í, mi kì í sáré wá òúnjẹ láti jẹ lárà àárọ̀. Màá fọnú, màá dẹ̀ bẹ̀rẹ̀ ọjọ́ mi. Bòyá mò níbi tí mò fẹ́ lọ, màá lọ wẹ̀, màá dẹ̀ máà lọ síbẹ̀. Bí mò ṣe máa ń bẹ̀rẹ̀ ọjọ́ nìyẹn.

Ẹran tí à ń sun, ẹran tí à ń sun. Mo ti láǹfààní láti wà níbi tí wọ́n ti ń sun ẹran. Nígbà tí a fẹ́ ṣe ayẹyẹ, bóyá ìparí ọdún ta fẹ́ pa ẹran ká lè fi fún àwọn èèyàn tó fẹ́ bá wa ṣàjọyọ̀ àti láti pín káàkiri ládùúgbò, àra ẹran yẹn. Mo sì tún rántí pé à ń sin ẹran kan nígbà tó kú, a ní láti pa ká fi ọbẹ̀ sí lọ́rùn ká wá sún. Ìdí ta dè fi ń sun ẹran ni pé, irun ara rẹ̀ kí gbogbo irun yẹn lè jóná torí pé a lè jẹ irun mọ́ ẹran. Bá ṣe máa ń pa adìẹ náà tó jẹ́ pé a máa yọ gbogbo ìyẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹran. Ṣùgbọ́n sún sun la máa ń sun. Tábá wa fẹ́ sun ẹran, a mọ̀ pé iná náà la a fi sún. Ṣùgbọ́n kó e ṣe iná nìkan, a gbọdọ̀ fi, epo òyìnbó iyẹn kerosene, a máa ń fi kerosene sí ara ẹran yẹn ta fi pa lára kó má bà jẹ́ wípé, kò ní sun bó ṣe yẹ. Ta ba ti fi ra lára a wa sún. A rí pé gbogbo irun ara rẹ̀ sun dáadáa. Tábá sì ti sun gbogbo irun ara rẹ̀ yìí tán, a wà fọ ara ẹran yẹn kí ó má bà jẹ́ pé gbogbo awọ yẹn máa máa rùn. Torí awọ yẹn le máa rùn fún epo kerosene ta fi pa. A fọ pẹ̀lú keinkein àtọ̀ṣẹ kó lè mọ́. A wá ṣè bẹ̀rẹ̀ sì ní dù ẹran yẹn. A bẹ̀rẹ̀ sì ní dù. A bẹ̀rẹ̀ sì ní yọ ìfun àti ẹ̀dọ̀ àti gbogbo ǹkan tó wà lára rẹ̀. A bẹ̀rẹ̀ sì ní gé e sí oríṣìíríṣìí ó ti dọbẹ níyẹn.

Bí mo ṣe máa ń yan ẹ̀bùn. Ẹ̀bùn jẹ́ ǹkan tí mo máa ń fún àwọn olólùfẹ́ mi, àwọn tí mo fẹ́ràn bóyá tí wọ́n bá ṣe ayẹyẹ àbí nígbà mi tó bá wù mí. Bí mo ṣe máa ń yan ẹ̀bùn, ó yàtọ̀ lórí bí ǹkan tó ṣẹlẹ̀ yẹn bá ṣe rí. Tí mo bá fẹ́ yan ẹ̀bùn fún ọjọ́ tó jẹ́ ọjọ́ pàtàkì fún èèyàn, bóyá bí ayẹyẹ ọjọ́ ìbí ni àbí ó ń ṣe, eh, wedding àbí ó ń ṣe ikomọ, màá ronú sí i, màá wo iye tí mo lè ra ǹkan, màá wo ǹkan tí mo lè rà. Ẹni tó bímọ n sìí mo lè nílò láti ra aṣọ fún ọmọ náà. Eléyìí ló máa sọrú iye owó tí màá ná àti ibi tí màá lọ, tí màá ti lọ wa ẹ̀bùn, tí màá ti lọ ra ẹ̀bùn náà. Ṣùgbọ́n tí ó bá jẹ́ wí pé ẹ̀bùn tí mo kan fẹ́ fún èèyàn bóyá mo rí, mo kàn fẹ́ràn nkankan tó ṣe àwọn ẹ̀bùn mi tí ó jẹ́ pé kò ní ìdí ki èèyàn ronú sí púpọ̀. Bóyá, eh, mo kàn pàdé ẹni ẹ̀ lọ́jọ́, mo rí pé ó nílò ǹkan yìí, mo dẹ̀ lè fún gẹ́gẹ́ bí ẹ̀bùn. Ìrú ǹkan bẹ́ẹ̀ mo lè fún èèyàn. Bóyá oúnjẹ tí mo, mo ní oúnjẹ, eh, ẹlòmíì ò ní tí mo dẹ̀ rí pé, ah, ẹni òní ló ń jẹ, màá fún, lè fún gẹ́gẹ́ bí ẹ̀bùn. So un ti èèyàn bá nílò ni ó máa ń sọrú ẹ̀bùn tí màá ra fún àti irú iye tó bá ṣẹlẹ̀. Ṣùgbọ́n tí ó bá jẹ́ fún ayẹyẹ, màá ronú nípa rẹ̀, màá, màá plan nípa rẹ̀ pé ókè, kí ni mo lè rà. Màá sì ṣiṣẹ́ tọ̀. Màá rí pé mo ra ǹkan yẹn, màá bá package rẹ̀ dáadáa kí inú rẹ̀ lè dùn. Nítorí pé gbogbo ohun tí mo fẹ́ ṣe náà láti mú kí inú ẹni náà dùn ni.

Kíkó iṣẹ́ lọ́dọ̀ ọ̀gá, ó jẹ́ nǹkan tí èmi náà ti ṣe lẹ́ẹ̀kan ṣùgbọ́n mi ò parí kí n kọ́kọ́ sọ bí ó ṣe ríná. Ìgbà tí mo fẹ́ ṣe, mo kọ́kọ́ béèrè nípa rẹ̀ pé òkay mo mọ̀ pé mo fẹ́ kọ́ irú nǹkan yìí. Mo wá rí ọ̀gá tí ó ń ṣe irú nǹkan yẹn, mo sì lọ sọ́dọ̀ rẹ̀ torí mo ti dàgbà tó. Bo ṣe yẹ kó rí ni pé ẹni tí ó bá fẹ́ kọ́ iṣẹ́ àtọhún àti àwọn òbí rẹ̀, tó bá jẹ́ pé ẹni tí ò tíì ọmọ tí ò tíì dàgbà púpọ̀, òun àtàwọn òbí rẹ̀ ni wọ́n ó jọ lọ sí ọ̀dọ̀ ẹni tó fẹ́ kọ́ ní iṣẹ́ yẹn. Àwọn òbí ló máa dàbí, ah, onídùúró, iyen guarantor fún, ẹ́ẹ́, ọmọ yẹn. Wọn a lè sọ pé òkay tí ǹkan kan bá ṣẹlẹ̀, àwọn ni wọ́n ó sọ fún, wọ́n á jẹ́ accountability partner. So, màá lọ sọ́dọ̀ ọ̀gá, ọ̀gá dẹ̀ ti máa ní iye owó tí wọ́n máa san torí nígbà tí èmi náà, èmi náà san owó tó jẹ́ pé mi ò lọ pẹ̀lú òbí mi torí mo mọ ọ̀gá yẹn rí. Mo kàn lọ síbẹ̀ fúnra mi, wọ́n dẹ̀ sọ iye owó tí mo nílò láti san láti di ọmọṣẹ́ láti wá kọ́ iṣẹ́ níbẹ̀. Mo dẹ̀ san owó yẹn. So bẹ́ẹ̀ náà ni àwọn mí náà ṣe máa ń ṣe. Tó bá ti wá báyẹn bóyá pẹ̀lú òbí rẹ̀ àbí bóyá tó bá jẹ́ pé ó ti dàgbà tó, ó máa wá bẹ́ẹ̀. A dẹ̀ san iye owó tó ga bá ni kó san. A dẹ̀ bẹ̀rẹ̀ sì ni kọ́ iṣẹ́ yẹn. So tó bá ti ń kọ́ iṣẹ́ lọ, a, iṣẹ́ kíkọ́ yẹn, iye ọdún tí yóò lòò bẹ́ẹ̀ àbòṣú ó níṣe pẹ̀lú irú iṣẹ́ tó jẹ́. Àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé ó máa ń pẹ́ kó tó rí pé wàá rí kọ́ tán. Bi ẹni to lo ko iṣẹ́ mechanic àwọn ti o n tun oko se. Ẹ̀wọ̀n oríṣiríṣi ọkọ̀ ló wà. Kó tó lè kọ́ tán, kó tó mọ gbogbo ẹ̀tàn dáadáa, ó lè pẹ́. A lè fi wé ẹni tó kàn lọ kọ́ iṣẹ́ baṣeránṣọ. Tó bá mọ ohun tó pọ̀lo ẹ̀ bá gbe dáadáa, ó lè kọ́ tán láàárín ọdún kan tí ó sì ti mọ dáadáa. So tó bá ti parí tó ti mọ iṣẹ́ tán, kò sì ń tó ń dúró ṣe kó náà lọ dá tí ẹ dúró ni. To ba si ti paari won a se ayẹyẹ fún ti yóò fi parí lẹ́nu iṣẹ́ yen. Ó bá tán, òun náà ò dẹ̀ bẹ̀rẹ̀ sì ní lọ ṣe iṣẹ́ yẹn. A, àwọn akẹ́kọ̀ọ́ níbi iṣẹ́ yìí wọ́n á, wọ́n gbọdọ̀ gbọ́ran sọ ọ̀gá wọn lẹ́nu. Níbi, níbi tó ti lọ kọ́ iṣẹ́ náà tún níṣe àti bí ọ̀gá náà ṣe rí. Tó bá je ìgbà tó dáa ni, kò ní fún ọmọṣẹ́ ní wàhálà púpọ̀ ṣùgbọ́n tó bá wọ́n ọ̀gá mi wà tó burú tí wọ́n fi à jẹ ọmọṣẹ́ wọn. A, ṣùgbọ́n ní ayé òde òní, ìṣọwọ́ tí wọ́n fi ń kọ́ iṣẹ́ tí ń yàtọ̀ sí ti ìgbà tó jẹ́ pé ọ̀gá lè ṣe bó ṣe wù sí ọmọṣẹ́. Ní ìsìn báyìí tí a bá fẹ́ kọ́ iṣẹ́, àwọn bí standard organization ti wà. Bóyá o fẹ́ kọ́ iṣẹ́ bo sen ránṣọ, àwọn standard place ti wà tó jẹ́ pé certificate ni wọ́n máa fún ẹ. Ko n se pe wa maa jókòó e wa maa wo bi won se n se. Ó ti ní structured way tí wọ́n fi ń kọ́ iṣẹ́ yẹn. Bí ìgbà tí eeyanlọ sí ilé ìwé, wà á kàn san owó enrollment tí wọ́n á fi gbà ẹ síbẹ̀. Tí wọ́n bá ti gbà ẹ síbẹ̀, wà á bẹ̀rẹ̀ sì ní kọ́, ẹ́ẹ́, bá ṣe ń gé aṣọ rè o, bá ṣe ń ṣe eleyiirée. Títítí tí a rí pé o mọ dáadáa, ó máa dàbí pé o lọ sí ilé ìwé láti lọ kọ́ iṣẹ́ yẹn ni. Ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀. Eleyii ti a n ti mo n so tele yen náà o si n won si n se beyen lónìí náà. Ṣùgbọ́n, ẹ́ẹ́, ǹkan ti ń yí padà díẹ̀díẹ̀. Mo ti rí, mo, mo rò pé method tí wọ́n fi ń kọ́ iṣẹ́ nsìnyìí tó jẹ́ structure yẹn ó, ó fẹ́ dà ju ti tẹ́lẹ̀ yẹn lọ. Ṣùgbọ́n, anybody, ẹ, kaluku náà ní opinion rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣà.

Ọ̀nà jíjẹun ó ti yípadà gidi gan-an ní agbègbè mi. Ní ìgbà kan wà tó jẹ́ wípé àwọn oúnjẹ táa máa ń prioritize, táa máa ń jẹ ju, òun ni òkèlè. Ọlọ́run ló mọ n tó ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ kan wá yípadà tó dí pé ìrẹsì ló kù táa kàn ń jẹ ń gbogbo ìgbà, bóyá torí pé gbogbo nǹkan ti wọ́n. Mo rántí ìgbà tó jẹ́ wípé ní gbogbo alẹ́ àbí ìrọ̀lẹ́ táa bá fẹ́ jẹun, a ti mọ̀ wípé òkèlè bí àmàlà, bí sèmó, ẹ̀bà, nǹkan kan pẹ̀lú ọbẹ̀ tó, tó, tó dùn dáadáa, òun la máa ń lò, táa máa ń fií jẹẹ́. Àmọ́ lásìkò yìí, àti sebẹ̀ gan, ó ti le torí ọbẹ̀ ó nílò ẹja, ẹran, nǹkan, nǹkan báyẹn láti jẹ́ kó bẹ́ẹ̀ yẹn kó dùn, kó dùn dáadáa. A àrí lè ìmo. A àrí irú nǹkan báyẹn, aà ri mọ́ rárá. Tóò, eléyìí jẹ́ kí, kò jẹ́ kí a rí àwọn oúnjẹ yìí púpọ̀. But kò ń ṣe páwọn oúnjẹ yìí ò sí mọ́ o, ṣùgbọ́n torí bóyá ká sọ pé kò sówó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn, kò jẹ́ kí wọ́n lè jẹ́ àwọn oúnjẹ yìí, àwọn oúnjẹ tó sì dáa gan-an ni. Àwọn oúnjẹ tó dà púpọ̀ ni. Mo rí pé lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ wa gan-an ò tiẹ̀, aà kíyèsí n táà ń jẹ. A kàn ń jẹ n táa bá rí. Nígbà tó jẹ́ pé owó ò fi bẹ́ẹ̀ sí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti sọ pé, "àbí tí mo fẹ́ jẹ rí, ohun tó wù mí jẹ kí n sì jẹ ẹ́". Ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ ẹ́ń tí wọ́n rí tí wọn ò jẹ́ ẹ́ń tó wù wọ́n láti jẹ. Àsìkò kan wà tó jẹ́ pé a kàn máa ń ra èso lọ́sàn-án àbí níbikíbi ìgbà tó bá ti wá jẹ, ta bá ti rí, a sì rà, a sì gbé, a sì jẹ ẹ́. Àmọ́ níìsín, èèyàn ó gbọdọ̀ kọ́kọ́ ronú sí iná kó tó di pó lè jẹ ẹ́. Àwọn nǹkan yìí ti yípadà nínú báa ṣe ń jẹun ní òde òní. Àwọn ohun tó fàá owó náà ni kò ní o, ní ò jẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ jẹ oúnjẹ àti pé ọ̀pọ̀lọpọ̀ ò tún ní mọ̀ nípa oúnjẹ jíjẹ láti, láti ṣèwádìí pé àwọn oúnjẹ wo ló dáa láti máa jẹ. Ọ̀pọ̀lọpọ̀ kàn ń jẹ gbogbo ohun tó bá ti rí lájẹmọ́ra wọn ni, Ọlọ́run á ṣàánú o.

Mo máa ń fọ aṣọ ju ni nígbà a weekend iyẹ ní ìparí ọṣẹ. Òun ni mo sábà máa ń fọ aṣọ jù torí mi ò kí ń fi bẹ́ẹ̀ ráyè láti fọ aṣọ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àbí ní ọjọ́ ajé. Máà nílò láti lọ si àwọn ibìkan to ṣé pàtàkì to ṣe kókó. Ìgbà mìíràn mo nílò láti lọ sí ilé ìwé, ìgbà mìíràn mo nílò láti lọ sí ẹnu iṣẹ́ ní gbogbo àwọn ọjọ́ láti bí ọjọ́ ajé sí ọjọ́ Friday. Ṣùgbọ́n ní ọjọ òpin ọsẹ bi Saturday, Sunday o máa jẹ àsìkò ti mó máa n ri àyè dáadáa ti mo máa n ri àyè láti ṣe gbogbo ohun ti mo bá fẹ ṣe àsìkò na mo máa ń lò láti fọ àwọn aṣọ mi tí mo bá rí pé dọ̀tí tó nílò fífọ̀. Màá sì fọ̀ wọ́n, màá sá wọ́n, màá tún ráyè láti ka padà láti ibi tí a ń sá àwọn aṣọ yìí sí tó bá ti gbẹ. Koni jẹ pé bóyá ẹlòmíràn lọ kàà lọ torí tí n ba ni mo fọ láárín ọsẹ ti mí o si nile ti mo kàn fi si orí ibí tia ti ǹ sa n'ita ẹlòmíràn lé lọ bọọbẹ ko ko aṣọ yẹn lọ. So ara àwọn ìdí tí mo ti fi ń fọ aṣọ tí mo bá sí ń lé ni. So àsìkò ti mo wa ǹ le ohùn ni mo máa ǹ sábà fí aṣọ fifọ mí sí màá ti ra ọṣẹ tí màá lò láti fi fọ aṣọ yẹn. Màá sì máa rí pé omi, omi wà nítòsí, ó wà lárọ̀wọ́tó tí màá le tètè lo àwọn omi yẹn láti fi fọ aṣọ.

Mo máa ń ra nǹkan ní ibi tí wọ́n bá ti ń tà. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí mo máa ń wò lára àwọn nǹkan tí n bá fẹ́ rà. Ǹkan àkọ́kọ́ tí mo máa ń wò ni pé, ohun tí mo bá fẹ́ rà, mo máa ń fẹ́ láti ra nǹkan tó jẹ́ quality, original tó jẹ́ nǹkan tó da. Tí n bá ti rí pé ó da, màá wá ṣẹ̀ wò pé okay, ibo ni nǹkan yìí ti wálẹ̀ ju tí owó rẹ̀ o ti wọn rárá. Màá wo, mo lè wo ibi tí wọ́n ti ń tà nǹkan yìí, bíi márùn-ún tó súnmọ́ mi. Tí n bá ti rí àwọn ibi tó súnmọ́ mi n bẹ́ẹ̀, màá wá wò pé, èló ni wọ́n ń tà níbi kọ̀ọ̀kan. Eléyìí tówo ẹ̀ bá ti wálẹ̀ jù, ohun ni màá rà. Ìgbà mìí o lé jẹ́ supermarket ni màá lọ, tó bá jẹ́ pé ibẹ́ mo mọ̀ pé ọjà ko wọn. Tó bá si jẹ pé ọjà wọ́n ibẹ́, mo lè lọ sí àwọn tí ń ta wholesales tí mo lè ra ibẹ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí n bá fẹ́ ra nǹkan, mo máa ń fẹ́ràn láti rà lọ́dọ̀ àwọn wholesaler tó ń ta púpọ̀ torí e ẹ̀mí náà, mo lè ra tí n bá fẹ́ ra ata, tó jẹ́ ata inú ọ̀rá nylon tí wọ́n ti package. Eléyìí tí màá fi ra ẹyọkan tí màá lò ní ìsìn, mo lè ra mẹ́wàá torí kí ni lè rà lọ́wọ́ àwọn tí ń ta púpọ̀. Wọ́n ó lè tún dín owó n bẹ́ẹ̀, kò ní jẹ́ iye owó tí wọ́n á ta ẹyọkan náà ni wọ́n á fi ta mẹ́wàá. So o máa ń jẹ́ kí n tún dín owó kùn torí accountant ni mí. So mo máa ń calculate owó mi gan láti náwó ní ọ̀nà tó wà efficient dáadáa.

Ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ ni oro ti baba ti o je step father fún mi ó máa ń sábà sọ ó, ìgbà mìí ó máa ń sọ láti kàn mú èèyàn ṣeré, láti fi dọ́wẹ̀kẹ̀. Boya o se nkan kan ti o ko fe fi e se yeye ó lè pè ọ ní ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ ń ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé bí o bá mọ bí wọ́n ṣe ń lo ní ọ̀gẹ̀dẹ̀, ó túmọ̀ sí nǹkan nínú, àwọn èso tí a máa ń jẹ, òun lọ́ ọ̀gẹ̀dẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá pè éyan toripe ọ̀gẹ̀dẹ̀ máa ń rọ̀. Tó bá ṣe nǹkan kan tó dàbí pé o, o, o lè, ni wọ́n, wọ́n máa ń lo ọ̀rọ̀ yìí pé ọ̀gẹ̀dẹ̀ ni ẹ́ bóyá o gọ̀ àbí. So ìgbà mìíràn ó máa ń túmọ̀ sí pé wọ́n è bu, pé wọ́n bú èyàn bí i insult, òun ni ọ̀gẹ̀dẹ̀ yẹn ṣe rí. Ti wọ́n máa pè ọ lọ́gẹ̀dẹ̀. Ó lè túmọ̀ sí pé o gọ̀, ó lè túmọ̀ sí pé, a, o, o lè, pé o, o, o ṣe bí ọkùnrin. Oríṣiríṣi iyen àwọn ìtumọ̀ báyen ó tún ló wà fún. So bí ìtumọ̀ rẹ̀ ó ṣe lọ, o, o, ó níí ṣe pẹ̀lú bí wọ́n ṣe lò ó. Óun ló máa sọ bí ìtumọ̀ rẹ̀ ṣe máa lọ. So bí wọ́n bá ṣe lò ó àti ohun tó ń ṣẹlẹ̀, táwọn olóyìnbo ń pè ní context ló máa jẹ́ kí èèyàn lè mọ ìtumọ̀ tó tọ́ fún ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n mo rántí pé, eh, stepfather mi máa ń sọ ọ̀gẹ̀dẹ̀ gan. Wọ́n fẹ́ràn láti ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ wọ́n fẹ́ràn láti máa sọ. Ó jẹ́ nǹkan nínú àwọn nkan tí mo mọ̀ pé wọ́n máa ń sọ gan. Eh.

Ti n ba fẹ́ tún nǹkan tó bàjẹ́ ṣe, àkọ́kọ́ náà mi ò kí ń fẹ́ kí nǹkankan bàjẹ́ lọ́wọ́ mi. Ṣùgbọ́n ìgbà mìí wa kò sí n tí o fẹ́ ṣe. Bí ru kí nkán jábọ́ lọ́wọ́ rẹ kó mọ̀ọ́mọ̀. Ìgbà mii gan, nkankan ti e le mo se ko kan di ekan náà ki nkan yen de, ko ma sise mo páápàá pẹ̀lú àwọn electronics àwọn ẹ̀rọ, ẹ̀rọ oríṣìíríṣìí ta ń lò ó kan le ṣàdèdè yọ ọwọ́ kọ́wọ́ kó mo ṣiṣẹ́. À tí ru ǹkan yi bá ṣẹlẹ̀ bí ìgbà tí ẹ laptop mi tí mò ń lò tó bàjẹ́, mi mọ̀ n tó ṣe, mi mọ̀ o n tí mo fẹ́ ṣe síi, ṣàdèdè ni ò kàn tán mọ́. Ìgbà tí mi ò sì mọ̀ ń pa rẹ̀, tó bá je pé nǹkan tí mo mọ̀ ń pa rẹ̀ ni, mo lè ní pé òké jẹ́ n wá ṣe fún ra mi boyá máa tún, máa tún ṣe àbí kí n sá ṣe tó bá je pé nǹkan tí mo lè tún ṣe. Ṣùgbọ́n irú nǹkan yìí kọjá nǹkan tí mo lè tún ṣe. Mo nílò láti gbé lọ fún àwọn engineer tó mọ̀ ń pa rẹ̀. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ti mọ bí ẹ̀rọ yìí se ń ṣiṣẹ́ àti nǹkan tó lè ṣe pé kàn bá mi yẹ̀ wo. So bí mo ṣe máa ń ṣe àwọn nǹkan nìyẹn tó bá bàjẹ́, màá gbé lọ fún ẹni tí ó jẹ́ professional tó mọ̀ ń pa rẹ̀ dáadáa. Tí wọ́n bá ti yẹ̀ ẹ́ wo, wọ́n á sọ n tó ṣe fún mi. Tí wọ́n bá sì ti sọ n tó ṣe, màá gbé gbèsè láti tún ṣe. Màá bi wọ́n pé kíni nǹkan tí mo nílò láti rà àbí kíni nǹkan tí a, tí wọ́n á ṣe sí i tó fi máa ṣiṣẹ́ tí wọ́n bá ti mọ tí wọ́n á ṣe sí i. A dẹ̀ jọ sọ̀rọ̀ lórí iye owó tí wọ́n fẹ́ gbà láti bá mi tún nǹkan yìí ṣe. Ta bá dè tí jọ ṣọ, ta bá ti jọ agree, màá san owó yẹn, wọ́n á dẹ̀ bá mi ṣe. Bo je wípé won a koko se maa wa san wo. Ta bá dè jọ fọ̀, ọ̀rọ̀ wa ò bá yẹra wa, mo lè lọ sọ́dọ̀ ẹlòmíì, màá gbiyan ju láti ṣe lọ́dọ̀ ẹlòmíì pé kó bá mi ṣe. Àmọ́ ìgbà mìí wà tí nǹkan mi ì bá bàjẹ́ tó jẹ́ pé kò ní fi bẹ́ẹ̀ látun ṣe. Mo ti ní ẹ̀rọ fóònù tó bàjẹ́ rí tó jẹ́ pé mo sì gbé lọ sọ́dọ̀ àwọn engineer bí ẹ̀mẹlò tí gbogbo wọn ni pé ó ti knock pé panel rẹ̀ ti bàjẹ́. Irú nǹkan yi ṣíṣọnù tàbí kí èèyàn lọ tá fún àwọn, àwọn tí ó ti to ń ta, tó ń ra iron condemn àbí kíni tí ó dàá mọ́ o ni. Mi kí n rí nǹkan kan ṣe sí i. Ó dẹ̀ máa ń dùn mí bí ìgbà pe èèyàn san owó nu ni, ó máa ń dùn mi gan pé irú nǹkan ì ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rọ tí mò ń lò. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò sí n tèèyàn lè ṣe sí i, ẹ̀yàn gbọdọ̀ máa wà careful.

Oúnjẹ àkọ́kọ́ ìkórè, o jẹ oúnjẹ tí a máa ń sè ní àsìkò tí, bóyá ká sọ pé nígbà tí owó bá pọ̀ lọ́wọ́ èèyàn, eh tí ń bá wo ibi tó ọrọ̀ yẹn ti wá dáadáa, ó máa fẹ́ jẹ́ pé àsìkò tí àwọn àgbẹ̀ bá ń ká ere oko, ò un ni wọn máa pè láàsìkò ìkórè iyẹn ni pé oúnjẹ máa pọ̀. So tí a bá ń sọ pé oúnjẹ àkọ́kọ́ ìkórè, oúnjẹ tó, tó pọ̀ dáadáa. So àsìkò tó ń jẹ́ pọ̀ náà ni wọ́n máa ń ṣe. So ìyẹn ni pe wọ́n á so oúnjẹ in excess tó je wipé gbogbo àwọn tó bá, wá síbẹ̀ ó ń jẹ àjẹyọ àti àjẹsẹ́kù ni. So irú, irú oúnjẹ tí wọ́n á sè ó dẹ, ó tún, ó tún dá lé pé bí eh oúnjẹ tí ó wà níta lásìkò yẹn. To ba je wípé àsìkò yen ìrẹsì lọ́pọ̀, ìrẹsì na ni won o se fún gbogbo eyan. To ba je wípé elubo lọ́pọ̀, elubo, na ni won a se àmàlà fún àwọn eyan ti won a je. So àsìkò ìkórè yẹn àsìkò tí èrè oko bá jáde tó pọ̀ dáadáa tí àwọn èèyàn sì rí tí àwọn àgbẹ̀ gbé jáde òní. Eh ṣùgbọ́n ọ̀rọ̀ yìí wọ́n tún ti ń lò ní inú ilé ìjọsìn bí church náà fún àwọn, fún àwọn program. So tí wọ́n bá sọ pé àsìkò ìkórè ní church, ó lè jẹ́ pé bí òpin ọdún bí àsìkò ìdúpẹ́ pé a, ìre tí gbogbo ọdún yìí ti mú wá, àsìkò tí mo fẹ́ kó ìre yen rẹ̀ o. So ṣùgbọ́n wọ́n á dáná náà, wọ́n máa ń dáná. Tí wọ́n bá ti dáná, eh kaluku á jẹun. Oúnjẹ yẹn dẹ̀ máa ń pọ̀ ti ó sọ plus dáadáa, o un ni a ń pè lásìkò ìkórè. So oúnjẹ, oúnjẹ oríṣiríṣi ni wọ́n máa ń sè. Igbami àwọn o un je ọ̀pọ̀lọpọ̀. Wọ́n lè ṣe rice kan, sẹ́wà kan, ṣe túwó kan, ṣe iyán láti jẹ́ pé oríṣiríṣi oúnjẹ wà available lásìkò ìkórè yẹn. So ó jẹ́ àsìkò tí èèyàn máa ń rí oúnjẹ tó pọ̀ jẹ dáadáa. Eh mo sì fẹ́ràn àsìkò yẹn gan.

Ṣé o máa ń jẹun? Mi ò kí ń jẹun nínú ọkọ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó jẹ́ wí pé tí màá fẹ́ jẹun, mi ò kí ń fẹ́ pé oúnjẹ já sínú ọkọ̀ mi rárá kó má baà dọ̀tí torí àti fọ̀ ọ máa ń le gan ni. Torí ẹ, mo máa ń gbìyànjú láti rí pé mi ò jẹun nínú ọkọ̀. Tí n bàá fẹ́ jẹun, màá ti jẹun kó tó dí pé mo wọ inú ọkọ̀ mi rárá rárá. Màá jẹun nílé àbí tó bá jẹ pé mo ń lọ síbi iṣẹ́ tí ebí ń pa mí, màá gbé oúnjẹ yẹn sínú àwọn ike abọ́ tí èèyàn fi lè gbé oúnjẹ sí. Tí màá ti dé ibi iṣẹ́, màá lè jẹ oúnjẹ yẹn. So t'ori ìdí èyí, mío kìí fẹ jẹun nínú ọkọ, ko dá mi o kìí gba kí àwọn èèyàn to wà nínú ọkọ gán ki wọn jẹun nínú rẹ. Torí gbogbo ọkọ̀ ò kan dọ̀tí. Eh, èèyàn dẹ lè má rayé fọ̀ dáadáa tó. Àwọn oúnjẹ yẹn lè já síbi tó jẹ́ pé ó jìnnà nínú ọkọ̀ tí èèyàn ò ní tètè rí tó dé lè máa fà kí boyá èkú wọnú ọkọ̀ àbí nǹkan kan tó lè, tó lè máa bá ọkọ̀ jẹyẹ díẹ̀díẹ̀. Àti pé mi ò tiẹ̀ fẹ́ràn kí ń máa jẹun nínú ọkọ̀ rárá rárá. Mo máa ń gbà àwọn èèyàn gan ní ìyànjú pé kí wọ́n má jẹun nínú ọkọ̀ wọn torí ọkọ̀ ń ṣe ilé oúnjẹ. A ṣe ọkọ̀ fún láti máa rìnrìn àjò ni, láti wà nínú rẹ̀ fún ìrìn tí a bá fẹ́ rìn. Kò ṣe láti máa jẹun. Ibi tí èèyàn ti ń jẹun, eh, ó dàbí kitchen. Ó dàbí, eh, èèyàn kìí jẹun ní kitchen gan. Dining, ilé ìjẹun nìyẹn. Àbí ko lọ restaurant? Ṣùgbọ́n kí jẹun nínú ọkọ̀. Àyàfi tó bá jẹ́ pé ìpapánu. Nkán ti mó lè gbà ki èèyàn jẹ nínú ọkọ nìyẹn, ipapanu boyá bísíkìtì àbí a mọ̀ pé oúnjẹ bí ko ṣe ìrẹsì àbí ko wá mọ ẹ jẹ nínú ọkọ̀. Rárá, mi ò ní fàyè gbà nínú ọkọ̀ mi tàbí kódà tí ń bá wà nínú ọkọ̀ ni, mi ò ní fẹ́ kí ǹkan kan ṣe irú nǹkan bẹ́ẹ̀. Torí ìdọ̀tí yẹn kò, kò yẹ kó wà nínú ọkọ̀. Ṣùgbọ́n tí èèyàn bá bímọ tó ní family, àwọn ọmọ kéékèèké, wọ́n fẹ́ mọ̀ ju oríṣiríṣi inú ọkọ̀, òdẹ lé mọ́ ni, o lè mọ́ lè dá wọn dúró àbí dá wọn lọ́wọ́ kọ́ nígbà mìí. Ṣùgbọ́n tó bá yẹ pé inú ọkọ̀ ni, mi ò ní gbà ó.